Batiri fóònù mi máa ń dúró látàrí pé n kì í tàn án púpọ̀, n sì tan data ori fóònù mi lóòrèkóòrè. Ìdí nìyí o tí fóònù batiri mi ó ṣe máa ń dúró.